Ṣé o máa ń kọrin kẹlẹ? Ẹ sún ọ̀rọ̀. Sé o máa ń kọrin kẹlẹ, súmọ̀ sí, sé o máa ń kọrin nígbà mí tàbí sé o ní àṣà kíkọrin. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí àkọ́rí kan tó rọ̀ mí ní, tó rọ̀ ṣùgbọ́n tó, ó, ó se pàtàkì gan an. Sé o máa ń kọrin kẹlẹ? Sé máa ń kọrin-- sé o máa ń kọrin kẹlẹ? Kíkọrin jẹ́ àpá kan nínú àṣà àti ìgbésí ayé wa. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àti bí ènìyàn lápapọ̀. Látìgbà ìran àtijọ́, a ti ń lo orin láti fún, láti fi inú wa hàn. Látì yọ̀, láti ṣókùn, láti dúpẹ́ tàbí láti gbàdúrà. Ní tìtẹ́ mi, tí kára mi, bẹ́ẹ̀ ni mo máa ń kọrin kẹlẹ. Kì í ṣe pé mo jẹ́ akọrin oló-olókìkí, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa kọrin nígbà tí inú mi bá dùn, tàbí tí mo bá ń ti iṣẹ́ ilé tàbí tí mo bá ń rìn lọ síbi kan. Kíkọrin jẹ kí inú mi balẹ̀, ó sì ń jẹ́ kí n gbàgbé ìṣòro díẹ̀. Nígbà mí mo máa ń kọrin, kọrin orin ìjọ, orin ìbílẹ̀ Yorùbá tàbí orin ìgbálódé. Orin kọ̀ọ̀kan ní ìtìnnà, ní ìtàn tìrẹ-tìrẹ. Àwọn orin ìbílẹ̀ Yorùbá máa ń kọ́ wa nípa ìwà ìbáṣepọ̀ àti bí a ṣe kí, bí a ṣe yẹ kí a wù wá nínú àwùjọ. Àwọn orin ìjọ ti ń rántí wá pé Ọlọ́run wà pẹ̀lú wa ní gbogbo ohun tí ta bá ń ṣe. Kíkọrin kẹlẹ tún jẹ́ ọ̀nà kan láti tú ìmọ̀lára wa jáde. Nígbà tí ẹ̀dùn bá ń, bi edun bá ń pa wá, orin le jẹ́ bí ọ̀rẹ́ tó ń tẹ́tíṣí wá. Nígbà tí ayọ̀ bá ń kún ọkọ̀, orin le jẹ́ kí ayọ̀ náà pọ̀ síi. Ní ilé ẹ̀kọ́, níbi iṣẹ́ tàbí ní ilé a le lo orin láti ṣẹ̀dá àyíká rere. Ẹ wò bí orin ṣe ń mú kí ayẹyẹ dà, bí ó ṣe ń mú kí ìgbéyàwó dùn tàbí bí ó ṣe ń mú kí ayẹyẹ ọjọ́ ìbí kún fún ayọ̀. Ṣùgbọ́n kíkọrin kẹlẹ kì í ṣe pé kò gbọdọ̀ jẹ́ níwájú ọ̀pọ̀ ènìyàn, ó le jẹ́ pé, ó le jẹ́ pé ń kọrin ní ìpàmọ́ yín, ní inú ìbàlúwẹ̀. Nígbà tí a, nígbà tí ẹ ń fọ aṣọ tàbí nígbà tí ẹ bá ń rìn lọ sí ilé ẹ̀kọ́ tàbí ọ́fíìsì, ohun pàtàkì ni pé orin ń ràn wa lọ́wọ́ láti ní ìjà kéje ọkàn. Ní ìparí, ìbéèrè náà ni pé ṣe o máa ń kọrin kẹlẹ? Tí ìdáhùn rẹ bá jẹ́ ní ìtẹ́ṣiwájú nínú rẹ torí orin ń dá fún ọkàn àti ara. Tí ìdáhùn rẹ bá jẹ́ rárá, mo fẹ́ gbà ọ́ pé o ní ìyànjú, mo fẹ́ gbà ọ́, mo fẹ́ gbà ọ́ ní ìyànjú pé ko gbíyànjú láti bẹ̀rẹ̀ sí ní kọrin kẹlẹ díẹ̀díẹ̀. Ó lè yí ìmọ̀lára rẹ padà, ó sì le jẹ́ kó rí ayọ̀ níbi tí ó kọ, níbi tí ó kọ̀ró, níbi, níbi tí ó kò rò pé ayọ̀ wà rí.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Lónìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ àti ìdí tí mo fi fẹ́ràn wọn. Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni, o le sọ orúkọ ẹgbẹ́ rẹ̀, àpẹẹrẹ Chelsea, Barcelona, Real Madrid, Man United, Super Eagles bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo bẹ̀rẹ̀ sí ní fẹ́ràn ẹgbẹ́ yìí láti ìgbà tí mo jẹ́ ọmọ kékeré. Nígbàyẹn, Nígbà yẹn, mo máa ń wo eré wọn lórí tẹlifíṣàn pẹ̀lú ẹbí mi. Bí mo ṣe ń wò wọ́n, mo rí pé wọ́n kì í ṣe ẹni tí ń, tí ń ṣeré lásán, ṣùgbọ́n wọ́n ń ṣíṣẹ́pọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ kan. Ohun kan tí mo fẹ́ràn, ohun kan tó, tó mú mi fẹ́ràn ẹgbẹ́ yìí náà ni ọ̀nà tí wọ́n fi ń ṣeré. Wọ́n ń ṣeré pẹ̀lú ìmọlúfe, ìgboyà àti ọgbọ́n. Wọn kì í bẹ̀rù ìṣòro. Nígbà tí eré bá le, wọ́n máa ń faradà. Wọn, wọn, wọn á ti tún gbìyànjú tí ti, tí wọ́n fi, tí wọ́n fi bóóri. Ìdí keji tí mo fi ń fẹ́ràn ẹgbẹ́ yìí ni pé wọ́n, wọ́n ń kọ́ mi nípa ìfaradà àti ìsọ̀kan. Nínú eré bọ́ọ̀lù tàbí eré ìdárayá kankan, kò sí ẹni kan, kò sí ẹni kan tó tò, tó tò, tó le, tó lè ṣẹ́gun. Ó gbọdọ̀ jẹ́ iṣẹ́ ẹgbẹ́. Èyí ti ń kọ́ mi pé nínú ayé, a gbọdọ̀ ṣisẹ́pọ̀ pẹ̀lú àwọn mìíràn kí a lè ṣàṣeyọ̀rí. Mo tún fẹ́ràn ẹgbẹ́ yìí nítorí àwọn akẹ́kọ̀ọ́ eré wọn, nítorí àwọn akẹ́kọ̀ọ́ eré wọn, àwọn players, ọ̀pọ̀ nínú wọn bẹ̀rẹ̀ láti gbé sí ayé ṣó-- ṣòro ṣùgbọ́n pẹ̀lú ìṣápá àti ìgbàgbọ́ nínú ara wọn, wọ́n jẹ́ ẹni tí ó ṣe pàtàkì. Ní tán wọn mú mi lórí ìyà pé èmi náà lè ṣe ṣàṣeyọ̀rí nínú ohun tí mo fẹ́ ṣe ní ayé. Ní gbogbo ìgbà tí ẹgbẹ́ yìí bá ń ṣeré, inú mi má ń dùn. Bí wọ́n bá ṣẹ́gun, mo, mo máa ń yọ̀. Bí wọ́n bá ṣẹgbẹ́, mo kì í sọ pé mo kúrò lọ́dọ̀ wọn. Bí wọ́n ò bá ṣẹgbẹ́, mo kì í, mo kì í sọ pé mo kúrò lọ́dọ̀ wọn. Mo má ń dúró lẹ́gbẹ̀ẹ́ wọn nítorí ìfẹ́ gidi kì í ṣe fún àkókò ayọ̀ nìkan, ó tún jẹ́ fún àkókò ìṣòro. Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn tí kọ́ mi ìfaradà, ìgboyà, ìṣépọ̀ àti pé a kò gbọdọ̀ fi ara wa sílẹ̀ nígbà ìṣòro. Ní ìparí, ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn kì í ṣe eré lásán fún mi, wọ́n jẹ́ ìmísí, wọ́n sì ń ràn mí lọ́wọ́ láti di ẹni tó dàjù lọ nínú ayé mi.

Nígbà wo ni o kẹ́yin rìnrìn àjò fún iṣẹ́? Ẹ̀ku ààrọ̀, ẹ̀ku ọ̀sán, ẹ̀ku alẹ́ gbogbo yin. Lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí àkọlẹ àkọlẹ̀ kan tó ṣe pàtàkì gan ní èyí. Nígbà wo ni o kẹ́yin ò kẹ́ ó yẹ kí á rìnrìn àjò fún iṣẹ́? Rìnrìn àjò fún iṣẹ́ túmọ̀ sí pé a fẹ́ a fi ilé wa sílẹ̀, a lọ sí ibòmíràn láti ti iṣẹ́ tàbí láti ko eré tuntun jọ. Kì í ṣe ohun tó kì í ṣe ohun tí a yẹ kí á ṣe lóore ọ̀fẹ́. A gbọdọ̀ ronú dáadáa kí a tó pinnu. Ní ìbẹ̀rẹ̀, ó yẹ kí á rìnrìn àjò fún iṣẹ́ nígbà tí a kò rí ànfàaní dá níbi táa wà. Bí ẹni bá ń gbé níbi tí kò sí iṣẹ́ púpọ̀ tàbí sí owó iṣẹ́ kò tó láti bó ilé ra àti igbési ayé rẹ̀. Ó lè dára kí ẹni bẹ́ẹ́ bẹ wá mí wẹ ó lè dá ó lè dára kí ẹni náà wá ibi mìíràn tí iṣẹ́ àti ànfàní rẹ̀ ló lè pọ̀ sí. Èyí lè jẹ́ ìlú mìíràn tàbí orílè orílè èdè mìíràn pátápátá. Ẹ̀lẹ́kejí, a lè rìnrìn àjò fún iṣẹ́ nígbà tí a bá fẹ́ kọ́ ẹ̀kọ́ tuntun tàbí kọ́ ède jọ. Aye ń padà lojoojúmọ́ ìmọ̀ ẹrọ àti ọ̀nà ìṣe tuntun ń bọ̀. Bí a bá dúró níbi kan, a lè sẹ́yìn ṣùgbọ́n bí a bá ń rìnrìn àjò, a lè rí ọ̀nà tuntun láti kọ́ ẹ̀kọ́, láti rí bí àwọn ènìyàn mìíràn ṣe ń ṣiṣẹ́. A ti ṣiṣẹ́ láti túbọ̀ gbọ́ dọ́rọ́ ọ̀pọ̀lọ́ wá. Ẹ̀lẹ́ẹ̀kẹta, ó yẹ kí á rìnrìn àjò fún iṣẹ́ nígbà tí a bá rí ànfàaní tó dára jù tí ìsìnyí lọ. Bí ẹni bá rí iṣẹ́ tuntun tí owó rẹ̀ dáa jù, tí ayé ìtẹ̀siwájù rẹ̀ pọ̀ síi, tí ìtẹ́lọ́rùn rẹ̀ ṣí dáa jù, ó yẹ kí ẹni bẹ́ẹ̀ rò ó dáadáa. Kí ni yóò jẹ́ kí ìgbésí ayé rẹ̀ dáa jù lọ́la? Kí ni yóò jẹ́ kí ìdílé rẹ̀ túbọ̀ ní àlàáfíà? Nígbà náà ni rìnrìn àjò fún iṣẹ́ lè jẹ́ ìpinnu tó dáa. Ṣùgbọ́n a tún gbọdọ̀ a tún gbọdọ̀ rántí pé kì í ṣe gbogbo ìgbà ni a yẹ kí á rìnrìn àjò. Bí ẹni bá lè bí ẹni bá ní ìdílé tí ń bẹ̀rù rẹ̀ gan tàbí ẹni sí ẹni náà kò tíì múra tán nípa ọpọlọ, owó àti iléra. Ó yẹ kí ó dúró díẹ̀ kí ó múra sí i. Rìnrìn àjò kì í ṣe nǹkan táa fí n ṣ táa fí n ṣ táa fí táa n fí ẹ̀sẹ̀ se. A gbọdọ̀ ṣètò wa dáadáa. Ní ìparí, mo fẹ́ sọ pé mo fẹ́ sọ pé a yẹ kí á rìnrìn àjò fún iṣẹ́ nígbà tí fún iṣẹ́ nígbà tí ànfaàní ìmọ̀ àti iléra wá yoo túbọ̀ dára sí i. Kí a má ṣe bẹ̀rù ìyipadà ṣùgbọ́n kí a tún máa ṣe ara jù kí a ronú jinlẹ̀ kí a gbàdúrà kí a sì kí a sì bẹ̀re lọ́dọ̀ àwọn tó ti ní ìrírí ṣáájú wa.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Ẹ káarọ gbogbo yín. Orúkọ mi ni Muyiwa Samuel. Mo sì fẹ́ bá yín sọ̀rọ̀ lónìí nípa bí mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ dáadáa. Ìbánisọ̀rọ̀ pẹ̀lú oníbàárà jẹ́ àpá kan pàtàkì gan-an nínú iṣẹ́ tàbí ọjà kankan. Bí a ṣe ń bá oníbàárà sọ̀rọ̀ lọ, lọ, bí a ṣe ń bá oníbàárà sọ̀rọ̀ ló ń pinnu bóyá oun máa tún wá rá lọ́dọ̀ wa tàbí bẹ́ẹ̀ kọ́. Nígbà tí mo bá ń bá oníbàárà sọ̀rọ̀, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti kí wọn dáadáa. Mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìkíni bíi "Ẹ káarọ ma, ẹ̀ káaro sir, ẹ̀ káabọ̀. Báwo ni mo ṣè lé ran yin lọ́wọ́?" Lẹ́yìn ìkíni, mo máa ń fẹ̀ti sí wọn dáadáa. Fẹ̀ ti sísọ jẹ́ ohun, ohun pàtàkì. Nígbà tí oníbàárà bá ń sọ ohun tí wọ́n fẹ́, mi o gbọ́dọ̀ dá wọn dúró, mo jẹ́ kí wọ́n parí ọ̀rọ̀, kí wọ́n kí ń sọ kín tó dáhùn. Èyí ń jẹ́ kí mo mọ̀ pé mo bọ̀ wọ́n fún wọn, mo sì ń ka ohun tí wọ́n ti ń sọ pàtàkì. Mo tún máa ń lo ọ̀rọ̀ rere àti ohun tuntun tí mo ò fẹ́ kí ohun mi dá bí ẹ̀ní pé mo ń bínú tàbí mo ń, mo ń ṣe ìjà. Bí àpẹẹrẹ, bí oníbàárà bá ń bínú, mi ò ní bínú padà. Dípò bẹ́ẹ̀, mo máa ń sọ pé, "Ẹ jọ, ẹ jẹ́ ká yànju ìṣòro yìí pọ̀. Mo lè bí ẹ, mo lè bí ẹ ṣe ń rí." Ohun mìíràn tí mo máa ń ṣe láti fi ìfaradà hàn kì í ṣe gbogbo oníbàárà la, oníbàárà ló rọrùn láti bá sọ̀rọ̀. Diẹ ni wọ́n máa ń yára bínú, diẹ sì máa ń bẹ̀rẹ̀, diẹ sì máa ń béèrè ìbéèrè púpọ̀. Ṣùgbọ́n mo máa ń faradà, mo sì máa ń dìmọ̀ rà. Mo mọ̀ pé oníbàárà ni kì í ṣe ọ̀tá mi, ẹni tí ń wá, ẹni, ẹni tí ń wá ìrànlọ́wọ́ ni. Mo tún máa ń tọ́ òtítọ́ bí nǹkan kò bá, kò bá sí. Mo máa ń, mo tún máa ń tọ́ òtítọ́ bí nǹkan kàn kò bá sí mọ́. O ò ní gbọ́dọ̀ pé ó wà. Mo máa ń sọ pé kò sí lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n a lè rí irú rẹ̀ tàbí a tún lè wá ní ọjọ́ mìíràn. Ìwà rere, ìtẹ́lọ́rùn àti ìbánisọ̀rọ̀ dáadáa ló ń mú kí oníbàárà ní ìgbàgbọ́ nínú mi. Ni gbogbo ìgbà, mo máa ń fi ìrẹ̀lẹ̀ hàn, mo sì ń gbìyànjú láti jẹ́ kí oníbàárà lo pẹ̀lú ayọ̀. Ni ìparí, bí mo ṣe ń bá oníbàárà sọ̀rọ̀ ni pé mo kí wọn dáadáa, mo sì fẹ̀ sí wọn pẹ̀lú ìfarabalẹ̀. Mo lo ọ̀rọ̀ rere àti ohun tuntun, mo faradà, mo sì ń fi ìbáṣepọ̀ rere hàn. Mo dúpẹ̀ gidi fún àkókò yín.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Fífọ ọkọ̀ jẹ́ ohun pàtàkì púpọ̀ fún mi, kì í ṣe nítorí pé mo fẹ́ kí ó dára lójú ṣùgbọ́n nítorí pé ó ń jẹ́ kí, kí ọkọ̀ mi pẹ́ pé ó sì ń dábò rẹ̀ kúrò nínú ìbàjẹ́. Ni gbogbo ìparí ọ̀sẹ̀, pàápàá jùlọ ni ọjọ́ abámẹ́ta tàbí Satide, mo máa ń fọ ọkọ̀ mi. Mo rí pé ìparí ọ̀sẹ̀ ló daa jù nítorí pé mi ò yára síbi iṣẹ́, mo sì le lo àkókò mi dáadáa. Nígbà mi ń bi ọjọ́ bá rọ̀ gan tàbí tí mo bá ti rìn lọ síbi tí erùpẹ̀ àti ìdọ̀tí pọ̀, ní ojú ọjọ́ ìparí ọ̀sẹ̀ mo máa ń fọ ọkọ̀ mi lẹ́sẹ̀kẹsẹ̀ kí erùpẹ̀ má bàjẹ́, kí kúrò kúrò àti eko pa kúrò lórí ẹ̀. Nígbà tí mo bá ń fọ ọkọ̀ mi, mo máa ń bẹ̀rẹ̀ láti fọ òde rẹ̀. Mo máa ń lo omi àti ṣàpọ̀n kí kò ní bàjẹ́. Lẹ́yìn náà mo máa ń fọ táyà, ìlẹ̀kùn àti gíláàsì. Mo tún máa ń nu inú ọkọ̀ nítorí pé ìmọ́tótó inú ọkọ̀ sì pàtàkì gan fún ilẹ̀ra àti ìtùnú mi. Mo ráyè sọ pé mo kì í, mo kì í fọ ọkọ̀ mi nìkan nítorí ìrísí rẹ̀, ṣùgbọ́n nítorí pé mo mọ, mo fẹ́ kí i máa rìn pẹ̀lú ìtẹ́lọ́rùn àti ìgbóya. Nígbà tí ọkọ̀ bá mọ́, mo máa ń ní ìmọ̀lára dáadáa. Mo sì máa ń rí ara mi gẹ́gẹ́ bí ẹni pé wọ́n ń tọ́jú ara mi dáadáa. Ní ìparí, ìgbà tí mo bá ń, ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi ni ní gbogbo ìparí ọ̀sẹ̀ tàbí lẹ́yìn tí ọjọ́ bá rọ̀, lẹ́yìn tí òjò bá rọ̀ gan tàbí lẹ́yìn tí mo bá ti rìn síbi tí erùpẹ̀ pọ̀

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Ní tòótọ́, mo fẹ́ràn jókòó lẹ́gbẹẹ fèrèsé gan. Kí nìdí? Kì n kọ́kọ́, fèrèsé ọkọ̀ òfurufú ń fún mi ní àayè láti rí ayé láti òkè. Nígbà tí ọkọ̀ bá ń gòkè sókè, mo máa ń rí ìlú, agbègbè, òkun àtàwọn agbádó ilé tó dàbí àwòrán. Ó dàbí ẹni pé ayé yìí padà sí àwòrán ẹlẹ́wà tí kò sí ní ìbànújẹ́ kankan. Rírinàjò ayé láti òkè ń jẹ́ kí n rántí pé ayé gbọrọ gan àti pé a jẹ́ àpá kékeré nínú rẹ̀. Ìdí kejì ni pé jókòó lẹ́gbẹẹ fèrèsé ń fún mi ní ìmọ̀lára ìtura. Nígbà tí mo bá tẹjú mọ́ fèrèsé, mo lè ṣínmí, mo lè ronú ara mi, mo sì lè ronú ìdílé. Mo lè wo àwọ̀ sàmátìnìrìn, mo sì lè ronú nípa ìlú tí mò ń lọ tàbí àwọn ènìyàn tí mò ń pade. Ìgbà mìí, mo máa ń lo àkókò yìí láti ṣe àtúnyẹwò ìgbésí ayé mi. Kí ni mo ti ṣe dáadáa? Kíni mo fẹ́ tún ṣe? Àti ibi tí mo fẹ́ dé lọ́jọ́ iwájú. Ìdí kẹta ni pé fèrèsé ń jẹ́ kí n ní ìmọ̀lára ìṣàkóso díẹ̀. Kíákíá ni mo mọ̀ pé a wà lórí òkè a sì ń rìn lórí afẹ́fẹ́. Nígbà mìí tí ìgbì afẹ́fẹ́ ba ni bá ń ní mi ọkọ̀, mo lè wo ìta, mo sì lè rí pé kò sí ewu kankan. Èyí ń jẹ́ kí ìbànújẹ́ mi dínkù. Dípo kí n máa ronú pé kí ló ń ṣẹlẹ̀, mo kàn ń wonta, mo sì ń gbádùn ìrìnàjò. Ṣùgbọ́n ó yẹ kí n sọ pé kì í ṣe gbogbo ènìyàn ló fẹ́ràn jókòó lẹ́gbẹẹ fèrèsé. Àwọn kan fẹ́ràn jókòó lẹ́gbẹẹ ọ̀nà àárín nítorí pé ó rọrùn láti dìde, láti lọ sí báluwẹ̀ tàbí láti tú ẹsẹ̀. Àwọn mìíràn sì lè bẹ̀rù gíga torí náà, tori naw fèrèsé lè mú ìbànújẹ́ bá wọn. Èyí ń fihàn pé ìfẹ́ ènìyàn yàtọ̀ síra àti pé kò sí ibi tó dàjú pé gbogbo wa yóò fẹ́ ẹ. Ní tẹ̀mí, ohun tí mo ń rí láti fèrèsé ń jẹ́ kí ìrìnàjò ọkọ̀ òfurufú di ohun ìrín dídùn. Ó ń jẹ́ kí n mọ̀ pé ìrìnàjò kì í ṣe kíkan dé bí i kan náà. Ṣùgbọ́n pẹ̀lú gbádùn gbogbo ìgbésẹ̀ tí a ń gba lórí ọ̀nà. Ni gbogbo ìgbà tí mo bá jókòó lẹ́gbẹẹ fèrèsé, mo ń kọ ara mi láti dúpẹ́ fún ayé, fún ìmọ̀ ẹ̀rọ tí jẹ́ kí a lè forí lórí afẹ́fẹ́ àti fún àǹfààní láti rí ayé láti ojú opo tuntun. Ní ìparí, bẹ́ẹ̀ ni mo fẹ́ràn jókòó lẹ́gbẹẹ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Ó ń fún mi ní àyo, ìtura, ìmísí àti àkókò láti ronú jinle. Kí ló jẹ́ pé ẹ̀yin kọ́? Ṣé ẹ̀yin náà fẹ́ràn fèrèsé tàbí ẹ fẹ́ràn jókòó lẹ́gbẹẹ ọ̀nà àárín? Ẹ ṣeun gan an fún àkókò yín.

Ṣé o máa ń fi túràrí? Ẹ káṣàn gbogbo yín. Lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ohun tó ti pàtàkì gan nínú ìgbésí ayé wa. Èyí ni túràrí, ìyẹn ni bí a ṣe ń tura ara wa, bí a ṣe ń sinmi lẹ́yìn iṣẹ́, lẹ́yìn nǹkan sí tàbí lẹ́yìn ìróra ọpọlọ. Ni ọjọ́ wa lónìí ọ̀pọ̀ wa ń ti iṣẹ́ takuntakun, a ń lọ sí ilé ẹ̀kọ́, a ń ti iṣẹ́ ní ọ́fíìsì, a ń ta ọjà, a sì ń ṣe ọ̀pọ̀ nǹkan pàápọ̀. Ṣùgbọ́n, ọ̀pọ̀ ìgbà a máa ń gbagbẹ pé ara wa, ara wa àti ọpọlọ wa nílò ìsinmi. Bí a bá ti iṣẹ́ láìsinmi, ó lè fa àìlera, ìrònú ìrú, ìrọ́ra inú àti ìrònú púpọ̀. Ní ti, ní ti èmi mo máa ń, mo máa ń fi túràrí gan. Nígbà mí mo máa ń jókòó níbi tí kò sí ariwo, mo máa ń gbọ́ orin pẹ̀lẹ́pẹ̀lẹ́ tàbí kí n ka ìwé. Nígbà mí mo máa ń rìn kiri díẹ̀ kí n sì wò ayé, kí n rí bí afẹ́fẹ́ ṣe ń fẹ́, bí òòrùn ṣe ń rọ̀. Gbogbo èyí ràn mí lọ́ láti tura ọpọlọ mi kí n, kí n sì tú rí agbára tuntun. Túràrí, túràrí kì í ṣe iṣẹ́ kú ṣe, kì í ṣe pé ẹni tó, ẹni tí ó bá sinmi jẹ́ aláìlera tàbí ẹni tí ó, ẹni tí kò fẹ́ ti iṣẹ́. Rárá o. Túràrí jẹ́ apá kan pàtàkì nínú àṣeyọrí. Bí fóònù bá ti iṣẹ́ lójoojúmọ́ láì gba àti láì gba iná mọ̀nàmọ́ná, kí ló dé só, kí ló dé tí yó, tí yó ṣe rí? Yóò kú. Bákan náà ni ara ènìyàn bí a kò bá sinmi, agbára wa á máa dìn kú. Ọpọlọ àfàní, ọ̀pọ̀ àfàní ló wà nínú túràrí. Ó ń mú kọ, mú, mú kọ ọ̀rọ̀ rorun fún wa láti ó rà, láti ro dáadáa, dín ìbànújẹ́ àti ìbálẹ́rìn ńkú, mú kí á túbọ̀ ti iṣẹ́ dáadáa, mú kí ìlera wa dára sí i. Àwọn ọ̀nà tí a lè gbá fi túràrí ni, ní àkọ́kọ́ gbọ́ orin tí ó rọ̀rùn, ìkéde, ká ìwé, ní kẹ́ta sùn dáadáa, ní ìkẹ́rìn rìn kiri tàbí ṣe eré ìdárayá kékeré, ní ìkarun bá ọ̀rẹ́ tàbí ẹbí sọ̀rọ̀, gbàdúrà tàbí ṣe àdúrà nínú ìdá, ìdákéje. Ni ìparí mo fẹ́ sọ pé ẹ má ṣe gbàgbé ara yín, ẹ má ṣe gbàgbé ọpọlọ yín. Túràrí kì í ṣe ìkòkò àkókò. Túràrí jẹ́ ìlò iye ayé. Nítorí náà ṣí ìbéèrè pé ṣé o máa ń fi túràrí, ìdáhùn mi pé bẹ́ẹ̀ ni, mo máa ń fi túràrí nítorí mo fẹ́ kí ìlera mi dára, kí n sì lè ti iṣẹ́ dáadáa ní ọjọ́ iwájú.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ọjà? Nígbà wo ni mo kẹ́yin lọ sí ọjà? Kẹ́yin tí mo lọ sí ọjà jẹ́ ẹni jẹ ní ọ̀sẹ̀ tó kọjá, ní ọjọ́ Sátidé. Mo pínnu láti lọ ní kùtùkùtù òwúrọ̀ torí pé mo mọ̀ pé nígbà tí òru bá ti ń tán, ọjà máa ń kún fún ènìyàn gan an. Nígbà tí mo bá jìí, mo ti se àdúrà díẹ̀. Mo ti mú ara mi, mo kó àpò mi, mo ti gba owó tí mo fẹ́ lò kí n má bèénú, kí n má bá inú nínú. Níbi tí mo ti ń lọ sí ọjà, mo rí àwọn ará ayé tí ń lọ síbi iṣẹ́, àwọn ọmọdé tí ń lọ sí ilé ẹ̀kọ́ àti àwọn alaja tí ń kó ẹrú wọn lọ sí ọjà. Ojú mi jẹ́ pé mo ń rí ìgbésí ayé ìlú wa ní kedere. Nígbà tí mo dé ọjà, mo gbọ́ ohùn àwọn onísọ̀wọ̀ tí ń pé àwọn oníbàárà, "Ẹ wá ra o, ẹ wá wo ẹ̀fọ́ tuntun." Ohun yìí máa ń jẹ́ kó dùn bí orin. Ohun àkọ́kọ́ tí mo rà ní ẹ̀fọ́. Mo lọ síbi tí wọ́n ń ta ẹ̀fọ́ rírẹ̀, bí i ẹ̀fọ́ tètè, ẹ̀fọ́ sókọyà àti ẹ̀fọ́ gbọ̀ǹkọ̀. Mo bẹ̀rẹ̀ sí í bá ìyàwó kan sọ̀rọ̀, mo bí pé, "Mélòó ni ẹ̀fọ́ yìí?" Ó dá mí ló hún pé owó rẹ̀ dára gan an. Mo sì bẹ̀rẹ̀ sí í fowó ra rẹ̀ torí pé ní ọjà a gbọdọ̀ mọ bí a ṣe ń di owó kú. Nígbà tó yá afáramọ́ ra, mo sì ra ohun tí mo fẹ́. Lẹ́yìn náà mo lọ sí apá kan ọjà tí wọ́n ń ta ẹran àti ẹja. Mo fẹ́ ra ẹja tuntun torí pé mo mọ̀ mo pé ó dà fún ìlera. Mo rí ẹja tó wù mí gan an, mo sì bí oníṣọ̀wọ̀ pé, "Ẹja yìí tuntun ni?" Ó ń rẹ́rin, ó sì dá mi lóhún pé ó ṣeṣe dé láti ọ̀dọ̀ àwọn apẹja. Mo wá ra ẹja méjì lọ́wọ́ rẹ̀. Mo sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Mo tún ra ìrẹsì, ẹ̀wà àti ata. Níbi tí mo ti ń ra ata, mo rí obìnrin kan tí ó ń yan ata púpà. Ó sì ń kọ orin Yorùbá díẹ̀. Ó dùn sí mi gan torí pé ó ń fi ayọ̀ ṣe iṣẹ́ rẹ̀. Mo rò pé ayé rọrùn ṣùgbọ́n a lè jẹ́ kó dùn pẹ̀lú ìmọ̀lára rere. Nígbà tí mo parí rìra, mo jókòó díẹ̀ láti sinmi. Mo wo bí ọjà ti ń kún fún ìgbésí ayé. Àwọn èèyàn ń rìn kiri, àwọn ọmọdé ń rìn lẹ́gbẹ̀ẹ́ ìyá wọn, àwọn arákùnrin ń gbé ẹrú. Mo rí i pé ọjà kì í ṣe ibi rírà nìkan, ó jẹ́ ibi tí a ń pàdé ara wa, tí a ń bá ara wa sọ̀rọ̀, tí a ti ń kọ́ ara wa nípa ayé. Nígbà tí mo n bọ̀ lọ́jọ́ ọjà, mo ní inú dídùn pé mo ti ṣe ohun tí mo fẹ́. Mo ní ìrètí pé mo máa tún lọ s'ọjà láìpẹ́ torí pé mo fẹ́ran ìrírí tí mo rí níbẹ̀yen. Nítorí náà ìgbà tí mo kẹ́yin lọ sí ọjà jẹ́ ọ̀sẹ̀ tó kọjá ó sì jẹ́ ìrìnàjò tó kún fún ẹ̀kọ́, àyà àti ìríri rere.

Ṣé o máa ń kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Ẹ kú ọjọ́ gbogbo yin. Lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa ohun tó ṣe pàtàkì gan nínú ayé wa lọ́wọ́lọ́wọ́, Íńtánẹ́ẹ̀tì àti bí a ṣe ń lò ó láti kọ́ nǹkan. Ìbéèrè ni pé ṣe mo máa ń kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Ìdáhùn mi ni pé bẹ́ẹ̀ni mo máa ń kọ, mo sì máa ń ṣe é pẹ̀lú ìmùlò ọgbọ́n àti ìbáṣepọ̀ rere. Íńtánẹ́ẹ̀tì di apá kan nínú ìgbésí ayé wa. A fi ń kọ́ ẹ̀kọ́, a fi ń bá àwọn ọ̀rẹ́ wá sọ̀rọ̀, a fi ń ta ọjà, a sì fi ń tú ìròyìn káàkiri. Nítorí náà ohun tí a bá kọ̀ síbẹ̀ lè ní ipa tó lágbára lórí àwọn mìíràn. Tí mo bá mọ, tí mo bá, tí mo bá máa kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ohun àkọ́kọ́ tí mo gbọdọ̀ rántí ni pé ọ̀rọ̀ mi lè kọ ènìyàn ó sì lè ba ènìyàn jẹ́. Nítorí náà mo gbọdọ̀ yàn ọ̀rọ̀ mi dáadáa. Mi ò gbọdọ̀ kọ ohun tó máa fa ìjà, ìkoríra tàbí ìtànrán. Mo fẹ́ lo Íńtánẹ́ẹ̀tì láti kọ àwọn mìíràn. Mo lè kọ nípa èdè Yorùbá wa, ìṣe wa, àṣà wa àti ìtàn wa. Ó ṣe pàtàkì kí a má jẹ́ kí èdè àti àṣà wa túbọ̀ nítorí ayé tuntun. Nípa kọ́nnì lórí Íńtánẹ́ẹ̀tì, mo lè yan Yorùbá lọ́wọ́ láti túbọ̀ dàgbà. Mo tún ń kọ́ ẹ̀kọ́ nípa eré ara mi, bí mo ṣe ń kẹ́kọ̀ọ́, bí mo ṣe ń ṣíṣe tàbí mo ṣe ń kojú ìṣòro ayé. Nígbà mí, èmi lè ka ohun tí mo kọ, ó sì lè rí ìtú nínú rẹ̀. Ṣùgbọ́n mo tún gbọdọ̀ ṣọ́ra kí má bà á jẹ́ kó jẹ́ pé mò ń tan ìròyìn èké tàbí mò ń sọ̀rọ̀ láìròyìn. Gbogbo ohun tí, tí mo bá fẹ́ kọ, mò gbọdọ̀, mo, mo gbọdọ̀ kọ́kọ́ ṣàyé, mọ̀ọ́, mo gbọdọ̀ kọ́kọ́ ṣàyẹ̀wò rẹ̀ dáadáa. Ní ìparí bẹ́ẹ̀ ni mo máa ń kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ṣùgbọ́n kì í ṣe láìròyìn. Mo máa ń kọ láti kọ ènìyàn, láti rán àwọn mìíràn lọ, láti jẹ́ kó jẹ́ pé ayé wa dára síi.

Ṣé o máa ń pa owó pamọ́? Ẹ kú ọjọ́ gbogbo yín, lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ohun pàtàkì kan nínú ìgbésí wa, pípa owó pamọ́. Ìbéèrè ni pé ṣe mo máa ń pa owó pamọ́? Torí pé ó ṣe pàtàkì gan fún ìlera ìgbésí ayé ènìyàn. Ní ayé òní, owó jẹ́ ohun tí gbogbo wa nílò láti le gbé. A nílò owó fún oúnjẹ, ilé, aṣọ, ẹ̀kọ́ àti ìtọ́jú ara. Ṣùgbọ́n tí a bá na owó wa lọ́wọ́lọ́wọ́ láì rónú, a lè rí ara wa nínú ìṣoro. Ìdí nì yẹn tí pípa owó pamọ́ fi jẹ́ òun pàtàkì. Ní tí ara mi, mo, mo máa ń bímó ṣáájú kí n tó na owó. Mo kókó wọ, wo ohun tí mo le, tí mo nílò gidi àti ohun tí mo kàn fẹ́ kí n tó ra ohun kóhun Mo máa ń béèrè lọ́kàn mi pé ṣe mo nílò èyí gan tàbí mo kàn fẹ́ rà á nítorí, nítorí ìfẹ́ ra ẹni, ẹni nìkan. Ìbéèrè ríran mi lọ láti ya ohun pàtàkì kúrò lọ́dọ̀ ohun torí tí kì í ṣe pàtàkì. Mo tún ní àfojúsùn fún ọwọ, ọwọ tí mo ń, fún owó tí mo ń pa pamọ́. Nígbà mi mo máa ń pa owó mọ́ fún ẹ̀kọ́ mi, fún ìlera tàbí fún ọjọ́ iwájú. Ó dá kí ènìyàn máa pa ohun, owó pamọ́ fún àkókò ìṣòro torí ayé kì í dà ju. O tún ní, ohun tí ní lónìí lè yí padà lọ́la. Pípa owó pípa mọ́ kì í, kì í tú mọ̀ sí pé, kì í tú mọ̀, kì í tú mọ̀ sí pé a kì yóò gbádùn ayé rárá o. Ó tú mọ̀ sí pé a máa ń gbádùn ayé pẹ̀lú ọgbọ́n. A lè ra ohun táa fẹ́ ṣùgbọ́n a gbọdọ̀ rántí pé ọjọ́ ọ̀la ń bọ̀. Ẹni tí kò pa owó pamọ́ lónìí lè sunkún lọ́la. Mo tún rí pé pípa owó pamọ́ ń kọ ènìyàn ní ìfaradá àti ìṣàkóso ara ẹni. Ó ń kọ́ wa bí a ṣe lè da ìfẹ́ wa dúró kí a sì ròyìn ṣáájú iṣẹ́. Ìyẹn jẹ́ ọgbọ́n tí kì í ṣe fún owó nìkan ṣùgbọ́n gbogbo apá ìgbésí ayé. Níwájú wa, púpọ̀ ènìyàn kì í pa owó, owó pamọ́. Wọ́n fẹ́ kí ayé wọn dàbí i ti àwọn mi tí wọ́n rí lórí Íńtánẹ́ẹ̀tì ṣùgbọ́n a gbọdọ̀ rántí pé ohun tí a lè, a rí lórí fóònù kì í ṣe gbogbo òtítọ́. Ọ̀pọ̀ ìgbà àwọn ènìyàn ń fún ohun tí wọ́n fẹ́ kí ayé wọn rí kì í ṣe bí ayé wọn ṣe rí gan. Nítorí náà mò ń yọ̀ láti má, má pa owó pamọ́ díẹ̀ díẹ̀ díẹ̀. Kò sí owó kékeré bí mo ṣe ń pa kọ́ pọ̀ díẹ̀ lónìí mo tún le, mo lè rí ìtúnú lọ́la. Bí Yorùbá ṣe ń wí "kíkọ kò lo, kíkọ kọ́, kíkọ kọ́ lónìí ló ń di ọba lọ́la". Ní ìparí, bẹ́ẹ̀ ni mo máa ń pa owó pamọ́ torí ó pẹ́, torí pé ó fún mi ní ìgbàgbépọ̀, ìtúnú ọkàn àti ìrètí ọjọ́ iwájú. Mo fẹ́ jẹ́ ẹni tí kò ní bẹ̀rù lọ́la torí pé mo ti bímọ lónìí. Ẹ ṣeun gan fún àkókò yín.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ nípa ìrírí kan tó, tí ó wọ́pọ̀ fún púpọ̀ wa. Lílọ sí ilé oúnjẹ. Ìbéèrè ni pé nígbà wo ni, ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Ìdáhùn mi ni pé mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ ní ọ̀sẹ̀ tó kọjá. Ó ti jẹ́ ìrìnàjò tí mo gbádùn gan. Ni ọjọ́ yẹn mo ti, mo, mo àti ọ̀rẹ́ mi kan, èmi àti ọ̀rẹ́ mi kan pinnu láti lọ sí ilé oúnjẹ kan tó wà ní ìtọ̀sí. A ti ṣiṣẹ́ púpọ̀ lọ́jọ yẹn, inú wa sì rẹ. A ní láti jẹ oúnjẹ díẹ̀, níta díẹ̀ ká sì sinmi. Ilé oúnjẹ tí a lọ jẹ́ ibi tí wọ́n ṣe oúnjẹ Yorùbá dáadáa. Nígbà tí a dé, a rí i pé ilé oúnjẹ náà mọ́. A fẹfẹ́ sí run, wọ́n kí wa, wọ́n kí wa dáadáa wọ́n sì fún wa ní àkókò oúnjẹ. Mo yán àmàlà àti ẹ̀gúsí pẹ̀lú ẹran àti ẹja. Ọ̀rẹ́ mi sì yán iyán àti ẹfọ́ rirò. Ni ìgbà, nígbà tí a bẹ̀rẹ̀ sí í jẹ, a rí i pé oúnjẹ náà dùn gan. Kí n tó lọ sí ilé oúnjẹ yẹn, mo rántí pé mo kí, mo kì í lọ, mo kì í lọ sí ilé oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn láti jẹun ní ilé torí pé ó rọrùn, ó sì, ó sì dín owó kù. Ṣùgbọ́n nígbà mìíràn, ó dáa kí a jáde ká sì yí àyíká padà díẹ̀. Lílọ sí oúnjẹ tún fún wa ní àǹfààní láti bá àwọn ènìyàn mìíràn pàdé. A lè rí ọ̀rẹ́ tuntun tàbí a lè pàdé ẹni tí a mọ̀ rí tẹ́lẹ̀. Ó tún ń jẹ́ kó rọrùn fún wa láti kọ́ nípa oúnjẹ tuntun tí a, tí kò ti sí, tí a tí kò ti jẹ rí, tí a jẹ rí. Nígbà tí a parí jíjẹ, a jókòó sọ̀rọ̀, sọ̀rọ̀ díẹ̀. A jíròrò nípa iṣẹ́ wa, ìlú wa àti àlá wa fún ọjọ́ ìwájú. Ilé oúnjẹ jẹ ibi tí ìbáṣepọ̀. Ó dí ibi ìbáṣepọ̀, kì í ṣe bí jíjẹ nìkan. Ní ìparí, mo lè sọ pé ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ jẹ́ ìrírí tó dára. Ó ràn mí lọ́wọ́ láti sinmi láti gbádùn oúnjẹ dáadáa àti láti bá ọ̀rẹ́ mi lo àkókò.

Ṣé o wọ gíláàsì? Ẹ kú ọjọ́ gbogbo yín. Lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa eré ara ẹnìkan wọ gíláàsì. Ìbéèrè ni pé ṣe mo wọ, ṣe mo wọ gíláàsì? Ìdáhùn, ìdáhùn mi pé bẹ́ẹ̀ni mo wọ gíláàsì. Ó ti di apá kan nínú ìgbésí ayé mi. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí wọ gíláàsì kò rọrùn fún mi rára. Ni ìbẹ̀erẹ̀, ní ìbẹ̀erẹ̀ mo n ní ìbànújẹ́ díẹ̀ torí pé mo rántí bí mo ṣe rí ayé ṣáájú. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀, mo mọ̀ pé gíláàsì ń ràn mí lọ́wọ́ láti rí dáadáa, láti ka ìwé dáadáa àti láti ṣiṣẹ́ dáadáa. Gíláàsì tún jẹ́ kó rọrùn fún mi láti dójú kọ ìṣòro ojú. Tí mo bá wà ní, tí mo bá wà ní kíláàsì tàbí ní iṣẹ́, mo lè rí ohunkóhun tí wọ́n ń kọ tí, tí ata ilé tàbí lórí kọ̀mpútà láìtura. Ó ti yí ìgbésí ayé mi padà sí rere. Nígbà mi àwọn ènìyàn máa ń bèèrè lọ́wọ́ mi pé ṣé o lè rí dáadáa láì wọ, láì wọ gíláàsì? Mo máa ń rẹ́rìn ín múṣẹ. Mo máa ń rẹ́rìn ín múṣé mo sì máa ń sọ pé bẹ́ẹ̀ni ṣùgbọ́n kì í dà tó bẹ́ẹ̀. Gíláàsì ni ọ̀rẹ́ mi báyìí. Kò sí gbogbo ọjọ́ náà tí mo fẹ́ wọ gíláàsì tí mo kì ń wọ gíláàsì. Nígbà mi mo máa ń rẹ̀ ẹ tàbí mo máa ń gbé rẹ̀, mo máa ń gbagbé rẹ̀. Ṣùgbọ́n ní gbogbo ìgbà mo mọ̀, mo mọ̀ pé ó ṣe pàtàkì fún ìlera, ìlera ojú mi. Nítorí náà mo máa ń gbìmọ̀ láti wọ gíláàsì nígbà gbogbo. Mo tún rí pé wọ gíláàsì kì í ṣe, kì í ṣe ailéra. Kò sí yẹ ka fún, kò sí yẹ ka fi ẹ̀gàn kan ẹni, kan ẹnikẹ́ni tó bá wọ̀. Kálùkù wà ní ara tirẹ̀. Òní kálùkù wà ní ara tirẹ̀. A sì ní lò, a sì ní lò ohun tí yóò ràn wá lọ́wọ́ láti, láti gbé ayé dáadáa. Ni ìparí bẹ́ẹ̀ ni mo wọ gíláàsì, mo sì dú pé mo ní ohun tí, tí ń jẹ́ kó rọrùn fún mi láti rá ayé dáadáa. Kò sí gbogbo ọjọ́ òní tí mo kì ń wọ gíláàsì. Gíláàsì jẹ́ apá kan pà-pàtàkì nínú ìgbésí ayé mi. Ẹ ṣéuń gan, ẹ ṣé gan fún àkókò yín.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa ìparí ọ̀sẹ̀, ó jẹ́ àkókò tí ọ̀pọ̀ ènìyàn máa ń lo láti sinmi, láti tún ara wọn ṣe àti láti múra sílẹ̀ fún ọ̀sẹ̀ tuntun. Fún mi, tí kára mi, ìparí ọ̀sẹ̀ jẹ́ àkókò pàtàkì gan nítorí pé mò ń lo ọ́ láti ṣe àwọn nǹkan tí mo rí àkókò fún ní ọjọ́ ìṣẹ́. Ní ọjọ́ Satide, mo sábà jí ní kùtùkùtù òwúrọ̀. Lẹ́yìn tí mo bá jí, mo máa wẹ̀, kí n gbàdúrà, kí n sì jẹun òwúrọ̀. Lẹ́yìn àwọn èyí, mo máa ń ṣe díẹ̀ nínú iṣẹ́ ilé bíi fífi ilé mọ́, fífi aṣọ wẹ̀ àti ṣíṣe àwọn nǹkan kékeré tó jẹ́ kí ilé dàgbàra. Mo gbàgbọ́ pé ilé tó mọ́ dá lórí ìlera ọpọlọ àti ìtúnú ẹ̀yàn. Lẹ́yìn iṣẹ́ ilé, mo sábà lọ sí ọjà. Ní ọjà, mo máa ń ra oúnjẹ, ẹ̀ṣọ́, ẹ̀fọ́ àti àwọn nǹkan tí màá lo fún ọ̀sẹ̀ tuntun. Nígbà mi, mo tún máa ń ra nǹkan tí mo fẹ́ fún ara mi gẹ́gẹ́ bí i aṣọ tàbí bàtà kékeré. Ọjà jẹ́ ibi tí mo tún ń pàdé àwọn ènìyàn tí a máa kí ara wa tí a ti tún máa bá ara wa sọ̀rọ̀ díẹ̀. Lẹ́yìn tí mo bá padà sí ilé láti ọjà, mo sábà sinmi díẹ̀. Ni àsìkò yìí, mo lè ka ìwé, wo físíò tàbí gbọ́ orin. Mo fẹ́ran orin gan nítorí pé ó tún mú mi nínú ó sì ń jẹ́ kí n ráyè ròyìn ara mi. Nígbà mi, mo tún máa ń kọ'wé tàbí ròyìn ẹ̀rọ mi sínú àkọsílẹ̀ kan. Ni ìrọ̀lẹ́ ọjọ́ Satide, mo lè lọ bá àwọn ọ̀rẹ́ mi pàdé. A máa ń jókòó, a máa ń bá ara wa sọ̀rọ̀ nípa ayé, iṣẹ́, ẹ̀kọ́ àti àwọn aláwa. Ọ̀rẹ́ lè jẹ́ ìbùkún nítorí pé wọ́n fún ni ní ìtílẹ̀yìn, wọ́n tún mú ayọ̀ bá mi. Ní ọjọ́ sunday, mo sábà jí ní kùtùkùtù láti lọ sí ṣọ́ọ̀ṣì tàbí ibi ìjọsìn. Níbi ìjọsìn, mo máa ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí n kọ orin, kí n sin gbàdúrà. Ìjọsìn ń jẹ́ kí n ní àlàáfíà ọpọlọ, ó sì ràn mí lọ́ láti rántí pé kì í jẹ́ tí ara wa nìkan ṣùgbọ́n sí Ọlọ́run pẹ̀lú. Lẹ́yìn ìjọsìn, mo máa ń pàdé sí ilé kí n jẹun pẹ̀lú ẹbí mi. A máa jọ jẹun, a máa bá ara wa sọ̀rọ̀, a sì máa rẹ́rìn ín. Àkókò tí o bá lọ pọ̀ gẹ́gẹ́ bí ẹbí ṣé pàtàkì gan nítorí pé ó mú ìfẹ́ àti ìbáṣepọ̀ pọ̀ sí láàárín wa. Ní ìrọ̀lẹ́ ọjọ́ Sọ́ńdè, mo máa ń múra sílẹ̀ fún ọ̀sẹ̀ tuntun. Mo máa ń ṣètò àwọn aṣọ tí mo máa ń wọ̀, mo ń ṣàérò iṣẹ́ tí màá ṣe, màá sì ṣètò ètò ọpọlọ mi. Mo gbàgbọ́ pé ẹni tí ó bá ṣètò ara dáadáa kì í rí ìṣòro púpọ̀ ní ọ̀sẹ̀ tuntun. Ní ìparí, ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni láti sinmi ṣiṣẹ́ díẹ̀, bá ẹbí àti ọ̀rẹ́ mi lò àkókò, kí n sì múra fún ọjọ́ ìwájú. Ìparí ọ̀sẹ̀ kì í ṣe àkókò ìrìnàjò lásán, ó jẹ́ àkókò ìtúntùn ara, ìròyìn àti ìmúlárà dáa.